Ní ayé òde òní, ayé ń yí padà lọ́pọ̀lọpọ̀. A sì gbọdọ̀ máa kọ́ ìmọ̀ tuntun sí lójoojúmọ́ kí ènìyàn máa ba ṣiṣẹ́ sílẹ̀ tàbí kí ó máa ba dàgbà nínú iṣẹ́ rẹ̀. Ó ṣe pàtàkì kí a máa kọ́ ìmọ̀ tuntun jọ lójoojúmọ́ kí a lè gba gòkè, kí a lè bá mọyì bí ayé ṣe ń yí. Akọkọ nínú n tí mo tún fẹ́ kọ́ sí láti mú ìdàgbàsókè bá iṣẹ́ mi ni ẹ̀rọ ìmọ̀ ẹ̀rọ ayélujára, digital skills, mo pinnu láti kọ́ bí a ṣe ń lo kọ̀mpútà dáadáa, bí a ṣe ń lo Íńtánẹ́ẹ̀tì fún ẹ̀kọ́ àti iṣẹ́ àti bí a ṣe ń lo àwọn ohun èlò bí i-mail, Zoom, Google Meet àti àwọn ohun èlò mìíràn. Ìmọ̀ yìí ṣe pàtàkì, pàtàkì gan nítorí pé ọ̀pọ̀ iṣẹ́ ló ti ń lọ sí orí ayélujára, pàápàá jù lọ nínú ẹ̀kọ́, ìtajà àti iṣẹ́ ọ́fíìsì. Eyi tó tun jẹ́ alákẹ́ẹ̀jì ni ìmọ̀ ìbánisọ̀rọ̀, ìyẹn how to communicate, communication skills. Mo fẹ́ improve communication skills mi. Mo fẹ́ tún mọ̀ ọ̀ kọ́ bí mo ṣe lè sọ̀rọ̀ kedere, kí n lè ṣàlàyé èrò mi dáadáa, kí n si lè fetí sí àwọn èlò àwọn mìíràn pẹ̀lú ìtẹ́lọ́rùn. Ìbánisọ̀rọ̀ rere máa ń mú ìbáṣepọ̀ láàárín àwọn ènìyàn. Alágbára ó sì ran ènìyàn lọ́wọ́ láti ṣiṣẹ́ pẹ̀lú àwọn mìíràn láìsí ìṣòro kankan rara. Elẹ́kẹ̀ta tí mo tún máa fẹ́ ṣe ni ìmọ̀ ìsàkóso àkókò tó jẹ́ gẹ́gẹ́ bí time management. Mo pinnu láti kọ́ bí mo ṣe lè mọ manage time mi, tí mo ṣe lè máa pín àkókò mi dáadáa làárín ẹ̀kọ́, iṣẹ́, ìsinmi àti ìgbé ayé ara ẹni. Nípa ìmọ̀ yìí, ènìyàn lè yára ṣe iṣẹ́ rẹ̀ kó sì dín ìfarapa ọ̀pọ̀lọpọ̀. Mo tún fẹ́ kọ́ ìmọ̀ ara ẹni, self, self development. Mo tún fẹ́ kọ́ ìyẹn náà si. Bí mo bá ṣe le ní ìgboyà ara ẹni, bí mo ṣe lè ṣe, ṣe ètò àfojúsùn ayé mi àti bí mo ṣe lè jẹ́ kó ju ìṣòro láìsẹ́yìn. Ìmọ̀ yìí máa ń jẹ́ kí ènìyàn dá ara ẹ̀ lójú gidi kó sì mọ iye ara rẹ̀ dáadáa. Nítorí náà àwọn ìmọ̀ tuntun wọ̀nyí máa ń ran ènìyàn lọ́wọ́ láti túbọ̀ dára sí i kó sì jẹ́ ẹni tó ní ọgbọ́n àti ìmúlò nínú àwùjọ. Bí mo bá lè kọ́ wọn dáadáa tí mo sì kọ́ wọn jọ, mo nígbàgbọ́ pé èmi yóò lè ṣe àṣeyọrí dáadáa nínú iṣẹ́ tí mò ń ṣe àti àwọn ẹ̀kọ́ mi àti ìgbáyé lápapọ̀ náà. Bẹ́ẹ̀ sì ni àwọn ìwà tí èèyàn wú láwùjọ náà yóò tún improve, yẹn yóò tún, yóò tún túbọ̀ dára sí i tí ènìyàn bá lè kọ́ gbogbo àwọn nǹkan báyìí. Nítorí náà gbogbo àwọn nǹkan yìí ni èmi fẹ́ kọ́ sí láti tún mú iṣẹ́ mi dáadáa.

Bẹ́ẹ̀ni, à, èmi a máa fẹ́ràn láti máa jókòó lẹ́gbẹ́ fèrèsé nínú ọkọ̀ òfurufú gidi gan ni. Eléyìí wà lórí ọ̀pọ̀ ìdí pàtàkì. Nígbà tí èeyàn bá jókòó lẹ́gbẹ́ fèrèsé, ó máa n rí ìrírí tó yàtọ̀ tó sì kún fún ìdùnnú àti ìyànú. Oríṣiríṣi nǹkan tó yàtọ̀ sí ibi tí ènìyàn ti wà, ni ènìyàn maa máa rí, àti àwọn oríṣiríṣi àṣà àgbáyé bi aye se rí, gbogbo e eeyan maa maa rí lẹ́gbẹ́ fèrèsé. Jijòkó lẹ́gbẹ́ fèrèsé jẹ́ kí orí ayé rí láti ìṣù. Nígbà tí ọkọ̀ òfurufú bá rí pẹ̀tẹ́ àti bá sọ̀kalẹ̀, ó máa rí ìlú, àga, ètò àti àwọn sánmọ̀ ẹni tí èèyàn tó dà bí àwọn ẹ. Ìmọ̀ yìí máa ń jẹ́ kí wọ́n tó tó ayé tóbi tó, tó sì kún fún ọ̀rọ̀ àti ohun orí ohun mere mere ẹwà tí Ọlọ́run dá. Nígbà mi, ríri òòrùn bí ó ṣe ń ràn tàbí bí ó ṣe ń wọ̀ jẹ́ ohun tí ń mú ìtẹ́lọ́rùn wá sí ọkàn mi. Elẹ́ẹ̀kejì, jíjẹ lẹ́gbẹ́ fèrèsé máa ń fún mi ní àlàáfíà àti ìsinmi lọ́pọ̀lọpọ̀. Nígbà tí mo bá ń wòde, mo máa ń gbàgbé ìrọra ìrìnàjò tàbí ìbánu jẹ́ kéékèèké tí mo lè ní. Wiwo àwọ sánà tàbí ààyè òfurufú ń rọ ọkàn, ó sì jẹ́ kí n ro jinlẹ̀ nípa ìgbé ayé àti àfojúsùn mi. Ìgbà mìíràn sì ni jíjòkó lẹ́gbẹ́ fèrèsé jẹ́ kí n ní ààyè tí ara ẹni díẹ̀, ìyẹn privacy. Nípa bẹ́ẹ̀, mi ò ní láti máa dákẹ́dákẹ́ díde láti jẹ́ kí ẹlòmíràn kọjá lọ sí balúwẹ̀ẹ́ bí ẹni tó bá fẹ́ kọjá. Tí mo bá wà lóju ọ̀nà, mà á fẹ́ dìde pé kó rí bí kọjá dáadáa tàbí kí n gbẹ́sẹ̀ mi kúrò lọ́nà. Ṣùgbọ́n látàrí pé mo wà ní ẹ̀gbẹ́ fèrèsé, àyè á tó mi dáadáa. Mo lè tẹ orí sí fèrèsé díẹ̀ kí n sinmi tàbí kí n sùn pẹ̀lú ìtùnú. Gbogbo àwọn afẹ́fẹ́ yẹn a dẹ̀ tún máa fẹ́ sinmi. Jijòkó níbi fèrèsé tún máa ń jẹ́ kí n kọ́ ẹ̀kọ́ tuntun. Mo máa ń ronú nípa bí ọkọ̀ òfurufú ṣe lè dúró lórí afẹ́fẹ́ àti bí ìmọ̀ ẹ̀rọ ṣe ṣé ṣe ṣé kí ènìyàn lè fò láti orílẹ̀ èdè kan sí òmíràn láìpẹ́ ìgbà pípẹ́. Nítorí tí ẹ̀yan bá wọ ọkọ̀ òfurufú kò yí pẹ́, ìwọ inú rí bẹ́ẹ̀ máa mú ìfẹ́ mi sí ìmọ̀ àti ìwádìí sinmi. Síbẹ̀síbẹ̀, mo mọ̀ pé kì í ṣe gbogbo ènìyàn ló fẹ́ jókòó lẹ́gbẹ́ fèrèsé. Àmọ́ àwọn mi fẹ́ ẹnu ọ̀nà nítorí ìrọ̀rùn láti dìde tàbí ìbẹ̀rù nǹkan gíga. Ṣùgbọ́n fún mi nítẹ̀ mí ò, àǹfààní tí fèrèsé ń fún mi pọ̀ ju àìlera rẹ̀ lọ. Nítorí náà, jijòkó lẹ́gbẹ́ fèrèsé nínú ọkọ̀ òfurufú jẹ́ ohun tí mò ń gbádùn gan. Ó fún mi ní àyọ̀, ìsinmi àti àǹfààní láti rí ààyè láti ojú ìgboyè tuntun. Ni gbogbo ìrìnàjò ọkọ̀ òfurufú tí mo bá ń ṣe, bí mo bá ṣe ṣé fèrèsé ni mo máa ń yàn. Nítorí jijòkó ní ẹ̀gbẹ́ fèrèsé ó máa ń jẹ́ kí ènìyàn rí bí adventure, wọ́n á máa gba tẹ́gùn afẹ́rẹ́fẹ́ tó ń fẹ́, ojú rẹ̀ a sì tó sánmọ̀ dáradára.

Mo máa ń ṣe ẹ̀yìn ìbéèrè àti ìwádìí nípa àwọn alábàáṣiṣẹ́ mi. Nítorí mo gbàgbọ́ pé ìbáṣepọ̀ rere láàárín àwọn tí a ń ṣiṣẹ́ pọ̀ jẹ́ ǹkan pàtàkì fún àṣeyọrí iṣẹ́ gangan. Ṣíṣe ìbéèrè kì í ṣe pé à ń wá iwo ìní kan, ṣùgbọ́n ó jẹ́ àfihàn ìbánifẹ́, ìbáṣepọ̀ àti ìtẹ́lọ́rùn ènìyàn. Mo máa ń bi àwọn alábáṣiṣẹ́ mi lọ́wọ́ nípa ìlera àti ìtẹ́lọ́rùn wọn bí a ṣe ń ṣiṣẹ́ pọ̀ lójoojúmọ́. Ó ṣe pàtàkì kí a mọ bí ẹlòmíràn ṣe ń rí, bóyá ó wà lára dáadáa tàbí pé ó ń kojú ìṣòro kan. Ìbéèrè kéékèèké bí "Ṣé o wà dáadáa?" tàbí "Báwo ni ìdílé rẹ?" lè mú kí ènìyàn ní ìtẹ́lọ́rùn kó sì mọ̀ pé à ń kà á sí ẹnì pàtàkì ni. Ṣíṣe ìwádìí nípa ìṣe wọn, àwọn alábáṣiṣẹ́ mi mú ìbáṣepọ̀ wa mú lágbára. Nígbà tí mo bá mọ ohun tí ẹlòmíràn ń ṣiṣẹ́ lórí, mo lè mọ bí mo ṣe lè ràn án lọ́wọ́ tàbí bí a ṣe lè ṣiṣẹ́ pọ̀ láti dé ibi tí a fẹ́ dé gangan. Èyí ń dín ìṣòro àti àìgbọ́kàn le kú nínú ibi iṣẹ́. Mo tún máa ń ṣe ìwádìí láti kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ wọn. Gbogbo ènìyàn ní ìrírí àti ọgbọ́n ti rẹ̀. Nítorí náà, nípa bí mo ṣe ń béèrè lọ́wọ́ àwọn alábáṣiṣẹ́ mi, mo lè kọ́ ọ̀pọ̀ nǹkan tuntun díẹ nínú wọn le ní ọgbọ́n tó pọ̀ sí nínú apá kan níbi iṣẹ́. Èyí sì lè jẹ́ àǹfààní fún mi láti túbọ̀ dára sí i. Pẹ̀lú irú kan báyìí, ṣíṣe ìwádìí mú àjọṣe àti ìbáṣepọ̀ wá pọ̀ sí i níbi iṣẹ́ tí àwọn ènìyàn ti ń bá ara wọn sọ̀rọ̀ dáadáa tí wọ́n sì ń ṣe àbáyọ fún ara wọn ìfárapa ọ̀pọ̀lọpọ̀ máa ń dín kù, ìṣe sì máa ń lọ dáadáa. Ìbáṣepọ̀ máa ń jẹ́ kí iṣẹ́ lọ géèrège. Ìbáṣepọ̀ ohun tún máa ń jẹ́ kí ibi iṣẹ́ di ibi tí ènìyàn fẹ́ràn láti máa wlọ láti máa wá. Síbẹ̀síbẹ̀, mo mọ̀ pé ó ṣe pàtàkì kí ìwádìí jẹ́ pẹ̀lú ìbáṣepọ̀ àti àlà. Ìbéèrè gbọdọ̀ ní àlà. Kì í ṣe gbogbo ọ̀ro ọ̀ro ni ó yẹ kí a máa ṣe ìwádìí sí, pàápàá àwọn ọ̀ro ara ẹni kí ènìyàn kò fẹ́ pín torí kì í ṣe gbogbo ọ̀rọ̀ ni ènìyàn máa fẹ́ pín pẹ̀lú rẹ̀. Nítorí náà, mo máa ń ṣe ìbéèrè pẹ̀lú ọgbọ́n, ìbọ̀wọ̀ àti ìtẹ́lọ́rùn. Mo sì gbàgbọ́ pé ṣíṣe ìwádìí àti fífi ìfẹ́ hàn sípa ní àwọn alábáṣiṣẹ́ mi ó jẹ́ ohun tí ó dára gidi gan ni. Ó ń fi ìbáṣepọ̀ wa, ó jẹ́ kó ní agbára sí i àti àjọṣepọ̀ wa náà ó náà ni agbára sí i. Ó sì jẹ́ kí ibi iṣẹ́ di ibi tí àlàáfíà àti ìbáṣepọ̀ rere wà. Nítorí ìdí èyí ni mo fi máa ń fojú inú rere ṣe àwọn ìwádìí nípa àwọn alábáṣiṣẹ́ mi lójoojúmọ́.

Adùn tí mo fẹ́ràn jù lọ nínú ice cream ni vanilla. Bí ó ṣe jẹ́ pé mo tún máa ń gbádùn àwọn adùn mìíràn, ṣùgbọ́n ìdí tí mo fi fẹ́ràn vanilla ni pé ó rọrùn, ó mọ́ra, kò sì ní adùn tó le jù. Nígbà tí mo bá ń jẹ vanilla, inú mi máa ń balẹ̀, mo sì máa ń rí pé ó da fún gbogbo àkókò. Nígbà mìíràn bóyá ọ̀sán, alẹ́ tàbí ìdájí, gbígbẹ́ tàbí alẹ́ tí mo fẹ́ tura, mo lè máa mu. Vanilla ń fi àǹfààní kan tó ṣe pàtàkì fún mi. Ó lè dára pọ̀ mọ́ ohun púpọ̀, bí àpẹẹrẹ mo lè jẹ́ pẹ̀lú àkàrà òyìnbó, ìyẹn cake pẹ̀lú èso bí strawberry tàbí ọ̀gẹ̀dẹ̀, pẹ̀lú ṣokoléètì. Ní gbogbo ìgbà ló jẹ́ pé vanilla kìí pa adùn mi nù. Dípò bẹ́ẹ̀, ó máa ń jẹ́ kí wọ́n dùn sí i. Ìyẹn ló jẹ́ kí n rí gẹ́gẹ́ bí i ìyẹn pa tó dáa jù tí èmi gbogbo lè fẹ́ràn. Síbẹ̀síbẹ̀ èmi kì í dára ámínù ní lá nì-- ní mọ́ vanilla nìkan, mo tún fẹ́ràn ṣokoléètì gan. Ṣokoléètì ní adùn tó jinlẹ̀ tó sì ní ìmọ̀lára ìtẹ́lọ́rùn. Nígbà tí inú mi bá tìẹ wà pọ́n àbí tí mo bá, bá rẹ̀ mí, ṣokoléètì máa ń jẹ́ kí inú mi dùn, ó sì máa ń fún mi ní ìtùnú. Ọ̀pọ̀ ènìyàn lè sọ pé ṣokoléètì lè mú ìrònú ayọ̀ wá, mo sì gbà pé ó jẹ́ bẹ́ẹ̀ nítorí ìrírí tèmi. Èyí tí mo tún gbádùn ni strawberry. Ìyẹn náà máa ń dùn, ó sì ní ìtura pàtàkì. Àwọ̀ púpa rẹ̀ àti ohun ẹ̀ṣọ́ rẹ̀ máa ń fani lójú mọ́ra. Nígbà tí mo bá fẹ́ nǹkan tó rọrùn tí kò ní adùn tó le, strawberry máa ń jẹ́ àṣàyàn rere. Ó tún máa ń rántí nípa ìgbà ìkókó ọmọdé mi. Ó máa ń jẹ́ kí n rántí ìgbà tí mo wà ní kékeré. A máa ra ǹpára lójú ọ̀nà ta bá ń bọ̀ láti ilé ẹ̀kọ́. A máa rà á lọ́nà. Strawberry ni mo sì máa ń sábà rà nígbà náà. Ní gbogbo rẹ̀, níi, ní ọjọ́ tí mo bá fẹ́ ìbàlẹ̀ àti ìtùnú, vanilla ni mo máa ń yàn. Ní ọjọ́ tí mo bá fẹ́ ìdùnnú tó jinlẹ̀, màá mu ṣokoléètì mo máa ń mu. Tí mo bá sì fẹ́ ìtura àti ìròyìn tuntun, strawberry ni mo máa yàn. Ní ìparí, èmi ò bá tìẹ sọ pé vanilla ni adùn tí mo fẹ́ràn jù lọ, ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ sí àwọn mìíràn bíi ṣokoléètì àti strawberry. Gbogbo wọn ni wọ́n ní adùn tí wọn ní ọ̀tọ̀ọ̀tọ̀.

À, àkókò tí mi mo ń jí lójúmọ́ kò, kò dájú ní gbogbo ọjọ́. Torí náà, nígbà gbogbo mo máa ń jí ní àárọ̀ kùtùkùtù láàárín ago márùn-ún sí mẹ́fà àárọ̀. Mo sì fẹ́ràn láti máa tètè jí láti máa jí ní kùtùkùtù nítorí pé àkókò yẹn máa ń dá kẹ́ gan, ayé sì tún, ayé sì tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní tuntun. Tí mo bá ti wá jí ní àárọ̀ bẹ́ẹ̀ yẹn, inú mi máa ń balẹ̀, mo sì máa ń rí pé ọ̀pọ̀lọpọ̀ ọmí sì ń sùn fún ìròyìn àti ìmúlò tuntun. Nígbà tí mo bá ti jí ní àárọ̀ kùtùkùtù, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìyè àti àǹfààní ọjọ́ tuntun. Lẹ́yìn náà, mo máa ń gba ìṣẹ́jú díẹ̀ láti yọra gun ara mi kí n lè mú ara mi kúrò nínú ìrora òòrùn. Àkókò yìí ṣe pàtàkì fún mi o nítorí pé ó jẹ́ kí ń bẹ̀rẹ̀ ọjọ́ pẹ̀lú ìtùnú àti ìdákẹ́jẹ. Kì í ṣe ojoojúmọ́ ni èmi máa ń jí ní àárọ̀ kùtùkùtù ṣùgbọ́n mo máa ń jí níbi ago márùn-ún sí mẹ́fà. Mo sì tún rí pé kùtùkùtù fún mi ó ní àǹfààní láti ṣètò ọjọ́ mi dáadáa. Ní àkókò yẹn, mo lè ronú nípa ohun tí mo fẹ́ ṣe lójúmọ́, màá ṣètò iṣẹ́ tí mo ní láti parí, màá dè pinnu ohun tí mo fẹ́ fi àkókò mi ṣe. Bí mo ṣe ṣe ètò yìí ní àárọ̀, ó máa ń jẹ́ kó ràn mí lọ́wọ́ láti máa ṣiṣẹ́ pẹ̀lù ìtẹ́lọ́rùn àti àfojúsùn kedere títí títí tí ọjọ́ yóò fi di àṣálẹ́. Síbẹ̀síbẹ̀ náà kì í ṣe gbogbo ọjọ́ ni mo fi máa ń jí ní àárọ̀ kù, àárọ̀ kùtùkùtù bẹ́ẹ̀. Àwọn ọjọ́ tí mo bá ṣiṣẹ́ títí dé alẹ́ àbí tí mo bá ṣiṣẹ́ pẹ́ tàbí tí ó bá fẹ́rẹ̀ mí díẹ̀, mo lè jí lákókó tó bá ti pẹ́ díẹ̀ bóyá níbi ago méje àárọ̀. Irú ìgbà bẹ́ẹ̀ yẹn, mo máa ń jẹ́ kó dájú pé mo tún gba àkókò tó pẹ́ fún ara mi torí wípé ìsinmi ó dára gan fún ìlera àti ìmúra ẹni lọ́kàn. Ti à bá wá ń ṣiṣẹ́ ṣiṣẹ́ tà wá sí mi, ó máa ń fa àárẹ̀ sí ara ẹni. Ní ìrírí ti tèmi kí èyan máa jí ní àárọ̀ kùtùkùtù, ó ti kọ́ mi pé àkókò àárọ̀ jẹ́ àkókò wúrà, ó sì jẹ́ àkókò tí ènìyàn lè lò láti kọ ara rẹ̀ sílẹ̀, láti ronú jinlẹ̀ àti láti múra sí ìpinnu ọjọ́. Àwọn ẹlòmíràn fẹ́ràn kí wọ́n máa pẹ́ kí wọ́n tó jí, àwọn mìíràn sì fẹ́ràn kí wọ́n máa tètè jí. Kò si èyí tí ò dá, èyí tí ó bá ti bá wa lára mu, òun ló yẹ kí a máa ṣe. Mi ò bá sọ wípé jí láàrín ago márùn-ún sí mẹ́fà àárọ̀ ní ọ̀pọ̀ ìgbà nítorí pé àkókò yẹn ó fún ni ní àlàáfíà, ìṣètò àti ìbẹ̀rẹ̀ ọjọ́ tó dá. Bo ti lè jẹ́ pé mo lè yí àkókò jíjí mi padà nígbà mi. Mo gbà pé bí a ṣe ń jí ó ṣe pàtàkì ju bí a ṣe ń lo àkókò tí a jí sí lọ. Nítorí náà, ọ̀pọ̀ ìgbà èmi a máa jí ní ago márùn-ún sí ago mẹ́fà ìdájí kùtùkùtù.